Àwọn èrò mí fún ọjọ́ iwájú ni pé kí n túbọ̀ kọ́ ẹ̀kọ́ tó yege, kí n ní ìmọ̀ tó jinlẹ̀ nípa ohun tí mò ń ṣe. Mo fẹ́ ní ìlera tó dáa dáadáa kí ara àti ọkàn mi lè darapọ̀. Mo nífẹ̀ẹ́ láti ní iṣẹ́ tí ó mú ayọ̀ ọkàn wá, tí yóò tún fi owó ṣiṣẹ́ fún mi. Mo tún fẹ́ láti ṣe àǹfààní fún àwọn ẹlòmíràn nípa ìmọ̀ àti ìrírí mi. Ìdílé àti ọ̀rẹ́ mi jẹ́ pàtàkì, mo fẹ́ kí ìbáṣepọ̀ pọ̀ sí láàárín wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní gbogbo ìgbà. Ó rán mi lọ́wọ́ láti rántí ohun tí mo fẹ́ ṣe. Mo tún máa ń lo ọwọ́ láti ṣe ìyàwòrán àti ṣe àpẹẹrẹ ohun tí mo kọ. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ mú kí ìmọ̀ wọ inú mi dáadáa si. Ó tún jẹ́ ìdílé àti ìṣe àṣà tó wúlò fún ìlera ọkàn mi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára gan-an. A máa ń bára wa sọ̀rọ̀ ní ìtẹ̀lọ́rùn àti ìmọ̀lára rere. Ó máa ń tọ̀ mí, ó máa ń ràn mí lọ́wọ́ nígbà tí mo ní ìṣòro tàbí ìbéèrè. Mo tún ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti parí iṣẹ́ ní kíkún. Ìbáṣepọ̀ yìí mú kí iṣẹ́ wa máa lòkè dáadáa tí ó sì kún fún ayọ.

Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tí ó ní ìtẹ̀lọ́rùn àti ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo ènìyàn, ìbọ̀sẹ̀ tí olórí rẹ̀ ń gbọ́ ìmọ̀ràn àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ dáadáa gan. Mo tún fẹ́ràn ìbọ̀sẹ̀ tí ó ní ọgbọ́n ìmọ̀ àti ìtọ́sọ́nà tó yẹ, ìbọ̀sẹ̀ tí ó ń ṣe àkóso pẹ̀lú ìdúróṣinṣin àti ìṣọ̀kan máa ń fa ayọ̀ sí, máa ń fa ayọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ túmọ̀ sí fífi ọwọ́ ṣe ìrànlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ fún ẹni tó ń wá tó wà nínú ìṣòro. Ó lè jẹ nípa ìtọ́jú, fífi oúnjẹ tàbí fífi ìmọ̀ tàbí ìmọ̀ràn fún un. Mo máa ń ṣètò ohun tí mo lè ṣe kí ìrànlọ́wọ́ náà lè wúlò gan-an. Ní gbogbo ìgbà, ìrànwọ́ àkọ́kọ́ ń mú ìfẹ́ àti àánú hàn sí ẹlòmíràn.

Mo ṣètò agogo ìjí mi fún ìbẹ̀rẹ̀ ní ìgbà òwúrọ̀ ní ọwọ́ àgó márùn-ún àbọ̀ ìdajì. Ìpinnu ìgbà yìí jẹ́ kí n lè ṣètò gbogbo iṣẹ́ mi láti òwúrọ̀. Agogo náà tún máa ń ràn mí létí láti ṣe nǹkan pàtàkì tí ó ní ìtẹ̀lọ́rùn. Mo tún yá àkókò díẹ̀ sí i láti sinmi kí ara àti ọkàn mi lè tùbà ní gbogbo ìgbà. Sísètò agogo ìjí máa ń rani lọ́wọ́ láti lè ṣètò iṣẹ́ àti ìsinmi ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ya àwòrán dáadáa. Àkọ́kọ́, á yà ohun tí a fẹ́ yà àti bí àti ní ibi tí ó dára fún àwòrán. A máa ń lo kámẹ́rà tàbí fóònù pẹ̀lú ìtọ́bi àti ìmọ́lẹ̀ tó yẹ fún àwòrán kí ó lè dára àti dùn wò lójú. Ìtọ́sọ́nà, igun àti ìfarahàn jẹ́ kí àwòrán máa ń dára síi. Nígbà tí a bá tẹ bọ́tìnì, àwòrán náà máa gba lẹ́sẹ̀kẹsẹ̀ nìyí tí ó túmọ̀ sí pé ó máa yá ní ẹsẹkẹsẹ̀.

Mo wà lórí àwọn ojú òpó wẹ́ẹ̀bù tó pọ̀ gan-an dáadáa, pẹ̀lú àwọn tó ní ìmọ̀lára àkọsílẹ̀ àti ìrìnàjò. Àwọn wẹ́ẹ̀bù bí i BBC, Wikipedia, Google àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń jẹ́ kó rọrùn láti rí ìmọ̀ tó péye. Mo tún sábẹ́wó sí àwọn wẹ́ẹ̀bù tó dá lórí ìtàn, ìmọ̀ àti ìròyìn àgbáyé. Àwọn nẹ́tíwọ́ọ̀kì àkọsílẹ̀ àti fọ́rúùmù ọ̀fẹ́ tún wà fún ìjíròrò àti ìrànlọ́wọ́.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ kẹta, kẹta nítorí pé kò ṣe ojoojúmọ́ ni ó máa ń dọ̀tí. Fífọ̀ ní ọjọ́ kẹta, kẹta náà sì tún fún ní àǹfààní láti wà ní ìmọ́tótó ṣùgbọ́n mo máa ń gbọn inú ọkọ̀ mi nù ní ojoojúmọ́ nítorí kí ìdọ̀tí àti iyẹ̀pẹ̀ kí ó má ba lẹṣọ inú ọkọ̀ mi jẹ́. Tí ọkọ̀ bá wà ní ìmọ́tótó, ó máa ń dára púpọ̀ ó sì máa ń ní òórùn àdídùn tí ó yẹ.

Rárá, mi ò kí ń bínú nígbà tí mo bá ń wà, mo bá wà nínú ọkọ̀. Nítorí pé Yorùbá bọ̀, wọ́n ní ìbínú ò da ǹnkan kan. Ẹni tó bá ń bínú ó mọ̀ pé òun kò ní ẹsẹ̀ nílẹ̀. Ìbínú le fa ìjàmbá ọkọ̀ ní ojú u pópó. Bẹ́ẹ̀ ni ó lè kó bá àwọn èrò tí ó ń lọ torí ìjàmbá ọkọ̀ kò ní, kò ní jẹ́ ti ẹni kan mọ́. Ìbínú kò dára tí a bá wà nínú ọkọ̀ tàbí tí a bá rin ìrìnàjò nínú mọ́tò tàbí tí a bá ń wa ọkọ̀. Ẹ má jẹ kí á máa bínú, ìbínú ò da ǹnkan, ìbínú máa ń ba ǹnkan jẹ́ ni kò kí ń tú ǹnkan ṣe. Kò dára kí á máa bínú tí a bá ti wà nínú ọkọ̀.

Rárá, mi ò ní ọkọ̀ báyìí. Mo fẹ́ kọ́kọ́ fojú sí ẹ̀kọ́ àti iṣẹ́ mi dáadáa. Ìdílé àti ìbáṣepọ̀ jẹ́ pàtàkì, ṣùgbọ́n mi ò tíì ṣètò ìgbéyàwó. Mò ń ṣètò ọjọ́ iwájú mi kí gbogbo nǹkan lè lọ dáadáa. Ni gbogbo ìgbà, mo ń fojú kó ìfẹ́ àti ìbáṣepọ̀ ní ìmọ̀lára ẹni. Tí ó bá yá, tí gbogbo rẹ̀ bá gúnrégé tàn, màá wá ní ọkọ̀.